Sọ fún wa nípa iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́. Iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ òhun ni ọ̀nà tí a ń gbà láti kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀. Ibi tí wọ́n ti ń kọ́ ni, ibi tí wọ́n ti ń kọ́ ni náà ni ọgbà ilé ìwé. Ọgbà ilé ìwé òun ni wọ́n ti ń kọ́ ni. Ohun tí ó nira, ohun tí ó nira níbẹ̀ náà nínú iṣẹ́ náà ni wípé kí wọ́n tó di wípé wọ́n kọ́ ni, ko tó di pé wọ́n kọ́ akẹ́kọ̀ọ́ kó tó mọ ohun tí wọ́n ń kọ́ wọn. Kí akẹ́kọ̀ọ́ náà tó mọ ohun tí olùkọ́ ń kọ́, ó máa gba àsìkò díẹ̀ tó dè lè fa kí ó mú ìnira díẹ̀ dàá ni. Ohun tí ó dára, ohun tí ó dára nípa iṣẹ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ ni wípé nígbà tí wọ́n bá ti kọ ẹni ní ẹ̀kọ́ náà, tí ẹni náà bá dé mọ̀ ní ọ̀nà tó yè kooro, agbe ìṣe wọn, ó máa gbé ní àrùgẹ. Ó máa gbé iṣẹ́ wọn ní àrùgẹ.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Nítorí pé oúnjẹ ta bá jẹ, òun náà ló máa ń mú ìlera bá àgọ́ ara wa. Oúnjẹ tí à ń jẹ sínú, òun ni ó ń mú ìlera bá àgọ́ ara wa. Tá bá jẹ oúnjẹ tí ò dáa, dandan ni kí àìsàn ó wọlé wá. Ṣùgbọ́n tá bá jẹ oúnjẹ tó ń fún ara, tó ń ṣe ara lóore ìlera, ó máa dé bá àgọ́ ara wa.

Kí ni òun ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́kù? Ohun tí mò ń ṣe pẹ̀lú oúnjẹ tó ṣẹ́kù náà ni wípé mò máa ń fi pamọ́. Mò máa ń tọ́jú rẹ̀. Mi kìí fẹ́ràn sí wípé kí n lọ máa da oúnjẹ nu. Màá ní láti fi pamọ́ di ìgbà mii tí màá tún jẹ. Bí ó ṣe ń tọ́jú rẹ̀, bí mo ṣe ń tọ́jú náà ni wípé, màá ní láti fi sínú abọ́ màá wá dé mọ́lẹ̀ tó bá jẹ oúnjẹ sísè. Àbí kí n fi sí inú, ìṣasùn láti rí i pé, mo tún túń gbé kaná nígbà tí mo bá fẹ́ jẹ. Ohun tí ò ń fi ṣe, ohun tí mò ń fi ṣe náà ni wípé mo máa ń tun jẹ mi. Mo máa tun jẹ torí kò dára láti máa fi oúnjẹ ṣòfò ní àsìkò yìí. Ẹni tí ò ń fún, ìgbà mìíràn mò lè fún eeyàn tàbí kó jẹ́ wípé èmi ni màá jẹ. Nítorí ilé tí mò ń gbé kò sí àǹfààní fún olùbágbé, olùbágbé ní ilé mi. Èmi àti àwọn ẹ̀gbọ́n mi wọ́n sì lè, wọ́n sì kì n fi taratara fẹ́ láti jẹ oúnjẹ àjeku. Èmi ni mo máa ń jẹ ẹ́.

Ṣé o máa ń lò ọ̀pá ìfà múra nígbà tí o bá mú ohun mímu? Ẹ̀kọ́ kan ni mo máa ń lò, ẹ̀kọ́ kan ni mo máa ń lò. Nítorí wípé ìgbà mìíràn wà tó jẹ́ wípé ohun mímu tí mo fẹ́ mú, mi ń kí n fẹ́ kó tètè tán, tí n bá dé ti da sínú ọ̀pá ìfà múra ó máa tètè tán. Nígbà tí mi ń bá dà síbẹ̀, màá ra, màá yọ́ ọ mú. Nítorí e mi ò kì n fẹ́ràn láti fi lò ọ̀pá ìfà múra ẹ̀kọ́ kan ohun ni mo máa ń lò, ẹ̀kọ́ kan.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò náà ni wípé màá wo owó boyá mo fẹ́ lọ ìrìnàjò kan lenìí. Ní ọ̀túnla, mo tún ní ọjọ́ méjì sí mo tún ní ìrìnàjò kan tí mo fẹ́ lọ. Màá pa wọ́n pọ̀. Màá pa pọ̀ sí ojú kan náà láti lè din owó tí màá ná láti lè dín kù àti láti lè dín wàhálà mi àti ìrìn ẹsẹ̀ mi náà láti lè dín kù fún mi.

Ṣé ẹ̀yìn máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, ó máa ń fọ mi. Ó máa ń fọ mi gidi gan ni. Nígbà tí mo bá ti ṣiṣẹ́, bóyá mo bẹrẹ ju tí mi ò jókòó tàbí mo ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀, ó máa ń fọ mi gidi. Ó jẹ́ wípé àfi tí mo bá lo òògùn tàbí tí mo bá fi ǹkan rá, ǹkan olóorun tí mo bá fi rà tí yóò fi fimí sílẹ̀.

Iye owó mélòó ni o ná ní ìra kẹ́yìn? Kí sì ni o rà? Iye owó tí mo ná ní ìra kẹ́yìn, òun ni ẹgbẹ̀rún márùn-ún. Ẹgbẹ̀rún márùn ni mo na, nǹkan ti mo ra naani nǹkan ọbẹ̀ ni mo ra. Òun tí o rà. Òun tí mo rà, mo ra ata, mo ra ilá, mo ra ẹja, mo ra pọ̀nmọ́, mo sì ra-- mo sì lọo. Èyí tí ó wọ́n jù, èyí tí ó wọ́n jù nínú rẹ̀ náà ni ata tí mo rà. Òun ló wọ́n jù nínú ǹkan tí mo rà torí mo fẹ́ jẹ́ kó pọ̀. Gbogbo rẹ̀ mélòó? Gbogbo re naani ẹgbẹ̀rún márùn, ẹgbẹ̀rún márùn oun lo parí gbogbo re. Ẹgbẹ̀rún márùn-ún ló parí rẹ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ aṣìnà rẹ? Bí mo ṣe máa ń rántí náà ni, nígbà tí mo bá jókòó, tí mo dá wà, tàbí tí mo, tí mo wà ní ipò tí ò yẹ kí n wà, tó sì yẹ ko jẹ́ wípé kò yẹ kí n wà ní ipò náà, tó bá je pẹ́ mo gbé ìgbésẹ̀ tò dára, òun ni mo fi máa ń rántí rẹ̀. Ọ̀nà tí mo máa fi n rántí rẹ̀ ree pẹ́ nìyí, nígbà tí mo bá wà nínú ìṣòro tàbí ilàkọ̀já kan tí ò yẹ kí n wà nínú rẹ̀, tó bá je pẹ́ mo gbé ìgbésẹ̀ tó dára.

Ṣé o fẹ́ràn tíì tàbí ohun mìíràn? Ṣàlàyé bí o ṣe ń ṣe. Mo fẹ́ràn tíì. Mo fẹ́ràn tíì àti búrẹ́dì láti máa jẹ. Tíì àti búrẹ́dì láti máa jẹ. Bí mo dẹ̀ ṣe ń ṣe náà ni wípé, màá fi-- ẹh máa ra àwọn èròjà tíì. Máa rà, máa gbé omi kaná, màá sì po ó. Bí ó, n ba ti po, màá jẹ pẹ̀lú búgan mi. Wákàtí wo kó sì gbà tí mi ò kí ń jẹ búrẹ́dì àti tíì. Ó lè wù mí kí ń jẹ lóoro, ó lè wù mí kí ń si jé ní alé nígbà tó bá ti wù mí. Pẹ̀lú kí? Pẹ̀lú búrẹ́dì. Ohun ni mo fi máa ń jẹ tíì. Ìgbà mìíràn, bóyá mo jẹ ìrẹsì tí ó bá wù mí mu, màá mu tíì le lórí. Pẹ̀lú ta ni? Ìgbà mìíràn, èmi nìkan ni mo máa ń ṣe bẹ́ẹ̀. E mi ni mo máa ń mú tàbí kí n fún àwọn òbí mi tàbí àwọn egbon mi.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù náà ni àwọ̀ ewé. Àwọ̀ ewé mo fẹ́ràn rẹ̀ gan ni. Mo fẹ́ràn bó ṣe máa ń yọ àwọ̀ ewé, a-- ó máa ń dára ní ara nígbà tí ènìyàn bá wọ̀. Bo bá jẹ́ orí, náà ni èèyàn lọ àwọ̀ yìí sí, ó máa ń rẹwà gan ni. Kò sí bí àwọ̀ náà, bí ò ṣe kí n, bí ò ṣe kí ń daa, kò sí ara ẹni tí kò kín ń daa sí. Mo fẹ́ràn àwọ̀ ewé ni mo fẹ́ràn, ó máa ń dára lọ́pọ̀lọ́pọ̀. Bó jẹ́ aṣọ ní àwọ̀ ewé yìí, ó máa ń rẹwà. Bó jẹ́, àwọn ohun, ohun ilé, ohun na fi ṣe, ó máa n rẹwà, mo fẹ́ràn rẹ̀.

Sọ fún wa nípa iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe ní ilé. Àwọn iṣẹ́ tí àwọn ọmọdé ń ṣe ní ilé, wọ́n ń ṣe díẹ̀ bíi abọ́, wọ́n á fọ abọ́, tàbí kí wọ́n gbá ilẹ̀, kí wọ́n nu tábìlì tàbí tẹlifíṣàn tó bá dọ̀tí. Àwọn iṣẹ́ tá a sì lè fún àwọn ọmọdé ní ilé nìyí. Ohun tí à ń fún wọn, ohun tí à ń fún wọn náà ni, bí abọ́ fífọ̀, bí abọ́ fífọ̀ àwọn ilẹ̀ gbígbà kí wọ́n nu àwọn ibi tí ó bá dọ̀tí. Láti ọjọ́ orí wò, láti ọjọ́ orí, bí ọjọ́ orí, ọjọ́, ọjọ́ orí, ọdún mẹ́jọ, bí ọdún mẹ́jọ, wọ́n ti ní àǹfààní láti lè ṣe ìṣ-- iwọ̀nbá iṣẹ́ ilé. Ẹni tí ó ń kíyèsí, ẹni tí ó ń kíyèsí náà ni àwọn òbí. Àwọn òbí wọ́n á ní láti jẹ́ kí àwọn ọmọ wọn, kí wọ́n mọ iṣẹ́ ilé ṣe.

Sọ fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun ní ìta ilé. Ìgbà tí mo máa ń jẹun ní ìta ilé òun ni nígbà tí mo bá lọ sí ibi iṣẹ́ tí mi ò bá ráyè láti dá iná. Bóyá ọjọ́ tí lọ ti m ti-- kí n tó jí tàbí kí n tó ṣe iṣẹ́ ilé tán, tí míì bá ráyè dá iná máa ní láti jẹun ní ìta ilé níbi iṣẹ́ wà. Ibi tí mo dẹ̀ ti máa ń jẹun, òun ni ibi tí wọ́n ti ń ta oúnjẹ. Ìgbà mélòó, ẹ̀ekọọ̀kan náà ló máa ń sábà wáyé, kò ń ṣe gbogbo ìgbà òun ló máa ń wáyé. Pẹ̀lú tani? Èmi nìkan náà ni. Èmi nìkan, òun náà ni mo máa ń jẹun ní ìta ilé. Ohun tí ó pé. Ohun tí o ń pé naani láti máa jẹun ní ilé, nítorí oúnjẹ ìta ilé ó máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀, kò sí kí n po, kò sí kí n yọ ni. Ṣùgbọ́n teniyan bá dáná ní ilé, ó máa yọ ni, ó dẹ̀ máa dára fún ni.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mo maa n je e. Mo máa ń jẹ gọ́ọ̀mù nígbà tí bóyá ẹbí bá ń pa mí, tàbí tí ẹnu mi ń wá tó, tó fẹ́, ó fẹ́ watọ́ bákan. Máa ní láti jẹ gọ́ọ̀mù, kó ba lè jẹ́ kí ẹnu mi ko hó, kó ho, kó ṣe, kó ṣe yẹ kó ṣe. Mo máa ń jẹ gọ́ọ̀mù, mo máa ń jẹ.

Sọ fún wa ìtàn tí ìyá àgbà tàbí bàbá àgbà rẹ máa ń sọ. Ìtàn tí ìyá àgbà àti bàbá àgbà mi tán máa ń sọ fún mi. Ohun ni ìtàn Ìjàpá tó lọ sí ilé àna rẹ̀. Ìtàn Ìjàpá tó lọ sí ilé àna rẹ̀. Ohun tí ó sọ, ohun tí ó sọ náà ni pé Ìjàpá nígbà tí ó fẹ́ lọ dáná ni ilé àna rẹ̀, gbogbo àwọn tí wọ́n ti máa ń lọ láti lọ dáná, wọn o kì n lè rí obìnrin náà fẹ́ nítorí àwọn iṣẹ́ tí wọ́n máa ń gbé síwájú àwọn ọkùnrin náà. Tí wọ́n máa ń gbé síwájú àwọn ọkùnrin náà nípa nina wọn pẹ̀lú ẹgba tí wọ́n ó sì ní sun ẹkún, tí wọ́n ó sì ní sun ẹkún. Ṣùgbọ́n Ìjàpá ó lo ọgbọ́n àrékérekè láti lè fẹ́ ìyàwó náà. Ìgbà tí ó ń sọ, ìgbà tí ó ń sọ, ìgbà tí ó ń sọ náà ni ìgbà tí a bá jọ wa pọ̀. Ohun ni wọ́n máa ń sọ fún mi. Ẹni tí ó ń sọ fún, tí ó ń sọ fún nísinsìnyí. Ẹni tí mò ń sọ fún nísinsìnyí náà ni mo màá ń sọ fún àwọn àbúrò mi láti jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n mọ̀ nípa ìtàn yìí.

Ṣàlàyé aṣọ tí a ń wọ ní ọjọ́ pàtàkì. Àwọn aṣọ tí a ń wọ ní ọjọ́ pàtàkì oun ni aṣọ iyi, aṣọ, aṣọ tó n mú iyì, báni tó jẹ́ wipé tí ènìyàn bá wọ̀o lọ sí òde tàbí àṣeyẹ kan, tan bá rí ènìyàn náà, i-i-i ibi pàtàkì, òun ni wọ́n máa kóyàn sí, wọ́n á máa gbẹ́yàn gẹ́gẹ́. Àwọn aṣọ bí i àwọn aṣọ ẹ̀rùn, àwọn aṣọ tó rẹwà, àwọn aṣọ tó yayi mọ́ni lára, àwọn aṣọ tí ó ṣee rí mọ́yàn, òun náà ni àwọn aṣọ tí ènìyàn n wọ̀ ní ọjọ́ pàtàkì. Bí ó ṣe rí, bí ó ṣe rí náà ni pé ènìyàn lè wọ ìrò tàbí bùbá koó gbé gèlè tó dára sí i, koó dẹ̀ wawà, tó rẹwà lé lórí. Tó bá jẹ́ ọkùnrin ni, ó lè wọ àgbàdá, ó wọ ṣòkòtò àti bùbá, kó dẹ̀ gbe àgbàdá le àti fìlà, kó sì wọ bàtà. Ìgbà tí à ń wọ̀, ìgbà tí à ń wọ̀ náà ni pé ìgbà tí àṣeyẹẹ́ bá wà, bóyá a ní òde láti lọ, a ní àṣeyẹẹ́ tàbí a níbi pàtàkì láti lọ. Ibi tí ó ti wá, ibi tí ó ti wá náà ni àwọn, àwọn ọjà náà leeyan ti lọ máa n rà tí ènìyàn fi máa ń ri lọ̀.

Lérò rẹ, báwo ni àwọn ìkànnì ìbáraẹnisọ̀rọ̀ ṣe rí? Bó ṣe rí náà ni wípé ó jẹ́ ǹkan tó mú ìgbáyé, ìgbáyé rọrùn fún ènìyàn, ó mú, ó mú ìgbáyé rọrùn, ó mú fún ènìyàn èyí tí òun lò. Èyí tí mòún lò náà ni, Infiniisi, Infiniisi ni mòún lò. Ohun tí o fẹ́ràn, ohun tí mo fẹ́ràn náà ni wásaapù. Ohun tí ó ń bí, bí ọ nínú, ohun tí ó ń bí mi nínú náà ni wípé nígbà mìíràn aa dúró pi, aa kú pi ó sì máa ń bí mi nínú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o ṣe ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni kan? Ọ̀nà tí mo máa ń gbà láti bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn, oun ni ngbà tí mi ò bá ní agbára tàbí ipá ní ìkawo mí, màá ní láti bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni kan, ó lè jẹ́ yálà, ó lè jẹ́ owó tàbí, kó jẹ́ ìrànlọ́wọ́ iṣẹ́ bí mo ṣe máa ń bèrè ní ọwọ́ ènìyàn niyen. Bí o ṣe ń bèrè. Bí mo ṣe ń bèrè náà ni wípé màá fi ohun irẹ̀lẹ̀, màá dẹ fi ẹbẹ̀, pẹ̀lú ẹbẹ̀, òun ni màá ṣe bèerè pẹ̀lú àdúrà, òun ni mo ṣe máa ń beèrè lọ́wọ́ ènìyàn. Bí o ṣe ń bèrè. Bí mo ṣe ń bèrè náà nìyẹn. Pẹ̀lú ẹbẹ̀ ni mo fi máa ń bèrè ní ọwọ́ ènìyàn láti ràn mí lọ́wọ́. Ohun tí ó ń fún, ohun tí mò ń fún náà ni wípé, fún ìrànlọ́wọ́ owó, ó lè jẹ́ ìrànlọ́wọ́ owó tàbí ìrànlọ́wọ́ aṣọ tàbí ìrànlọ́wọ́ ọgbọ́n tàbí ìmọ̀ àbí òye.

Sọ fún wa bí o ṣe da Yorùbá àti èdè mìíràn pọ nínú iranṣẹ́. Bí mo ṣe da Yorùbá àti èdè mìíràn pọ, òun náà ni wípé nínú iranṣẹ́, òun ni wípé nígbà tí àwọn ẹlòmíràn ó lè jẹ́ Yorùbá, òun ni wón gbọ́ dáradára. Àwọn ẹlòmíràn lè jẹ́ èdè Gẹ̀ẹ́sì, òun ni wón ń gbọ́. Mo ni láti da mejeji po ko ba le se kinni, ki n ba le ri iṣẹ́ ti mo fe se ki n ba le ri se. Ìgbà tí ó ń yí padà, ìgbà tí ó ń yí padà náà ni wípé nígbà tí mo bá ropé ẹni tí mò ń bá sọ̀rọ̀ kò gbọ́ Yorùbá tàbí kò gbọ́ Gẹ̀ẹ́sì, màá ní láti yí èdè ẹnu mi láti yí padà. Ọ̀rọ̀ wo? Ọ̀rọ̀ náà ni pé, ọ̀rọ̀ nípa iṣẹ́, nípa iṣẹ́, òun náà ni. Èrò rẹ? Èrò mi náà ni wípé láti lè mu kí ǹkan tí mo lọ ṣe ó wá sí àṣeyọrí.

Se orí ma n fo o? Se o ri man fo o. Orí máa ń fọ́ mi dáadáa. Orí máa ń fọ́ mi. Àgàgà tí mo bá ṣe iṣẹ́ agbára, ti ó bá ti pọ̀jù fún mi, orí á máa fọ́ mi gan-an ni. Orí á máa fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ti wá sùn, nígbà tí ma bá fijí, orí fífọ́ máa fi mí sílẹ̀. Orí máa ń fọ́ mi.

Lérò rẹ, lérò rẹ, báwo ni o ṣe rí, báwo ni o ṣe rí kí àwọn ọ̀dọ́ lọ ṣiṣẹ́ ní ìlú òkèèrè? À, ó dára gan-an ni o kí àwọn ọ̀dọ́ kí wọ́n lọ ṣiṣẹ́ ní òkèèrè. Àkọ́kọ́, á mú ìgbé ayé ọ̀tún, ó máa mú dé bá àwọn ọ̀dọ́. Wọn a dẹ̀ tún fi lé lájú sí àwọn nǹkan mìíràn tí wọ́n ò ní ìmọ̀ lé lórí. Wọn a tún ní ìmọ̀ rẹ̀, wọn a ni, wọn a ni ìsì. Wọn a dẹ̀ lè kó eré oko, eré òkèèrè, àwọn ìmọ̀ tí wọ́n kọ́ níbẹ̀, wọ́n á kó wá sí ilé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn na láti lè jẹ àǹfààní rẹ̀. Ohun tí ó mú wa, ohun tí ó mú wa náà ni pé ó máa mú ìtẹ̀síwájú, ó máa mú wá. Ó dẹ̀ máa mú ẹ̀rùn ìgboro, ó máa mú wá. Ohun tí ó ń sọnù, ohun tí ó ń sọnù náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rùn, ohun tí ó ń sọnù náà ni wípé ó lè sọ ìrẹ́pọ̀ tó wà láàárín ẹbí, ó lè sọnù. Nítorí nígbà tí wọ́n bá ti lọ, wón lè má rí àwọn ènìyàn wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ìrírí ìdílé yín, ìrírí ìdílé wa, òun náà ni wípé ní ìgbà mìíràn, ẹ̀, ìrírí ìdílé wa náà ni wípé a ò kí ń, kò wọ́pọ̀ wípé ká sọ wípé a fẹ́ fi ìlú wa, a fẹ́ fi sílẹ̀ láti, láti lọ, láti, láti fi ara wa sílẹ̀. A máa ń fẹ́ láti wà ní, ẹ́, ṣáákaní ara wa.

Sọ fún wa bí oúnjẹ ṣe ń yí padà nígbà tí a bá ń tọ́jú ìlera. Nígbà tí a bá ń tọ́jú ìlera, oúnjẹ máa ń yí padà dára dára. Nígbà tí a bá tọ́jú, tí ènìyàn bá ń ṣẹ̀ṣẹ̀ boya a fẹ́ tọ́jú ìlera, ó lè jẹ oúnjẹ tí àwa nífẹ̀ẹ́ sí, ó lè má jẹ oúnjẹ tó mú ìlera dé bá ago ara. Wọ́n á ni pé kó yí padà ohun tí a fi ń kun. Ohun tí a fi ń kun náà ni wípé ògùn. Lẹ́yìn oúnjẹ, wón á ni kó lo ògùn sí ohun tí à ń dínkù. Ohun tí à ń dínkù náà ni pé wá a máa dín wàhálà, a dínkù àti bi á ṣe ń ṣíṣe agbára sí. Ìgbà mélòó ni ó ń pẹ́. Ìgbà tí ó fi ń pẹ́ náà ni wípé nígbà tí ènìyàn bá kò pẹ́, ní ìgbà tí ènìyàn bá ṣe ohun tó yẹ kí ènìyàn ṣe kò pẹ́. Rárá.

Ṣàlàyé ijó tí a mọ̀ ní agbègbè rẹ. Ìgbà tí à ń jó. Ìgbà tí à ń jó náà ni ìgbà tí a bá wà ní àsìkò ìdùnnú. Ìgbà tí ìdùnnú bá wà nínú ayé mi. Tí ènìyàn bá ń dunnú, ènìyàn á jó. Tí wọ́n bá lu ìlù tó dára àti orin tó dára dándán ni èmì ó jó. Ni àkókò tí inú rẹ̀ bá dùn. Ẹni tí ó ń jó. Ẹni tí ó ń jó náà ni kò sí ẹni tí ò lè jó. Ọmọdé lè jó, àgbà lè jó, ọkùnrin lè jó, obìnrin lè jó. Gbogbo ènìyàn lo le jo bí a ṣe ń kọ. Bí a ṣe ń kọ ijó, a máa ń fi owó kọ àbí ká máa wo àwọn ènìyàn bí wọ́n ṣe ń jó. Ká wa na ká bá lè di ẹni tó mọ ijó jó dáradára.

Kí ni ò ń sọ nígbà tí o bá ní láti fi ara rẹ hàn? Ohun tí mò ń sọ náà ni wípé, ée mo ń sọ wípé ìrínisí òun ni ìṣe ni ní ọjo. Bá ba ṣe rí ni lá ṣe ń ko ni. Ohun tí o kọ́kọ́ sọ. Ohun tí mò ń kọ sọ náà ni wípé ìri tí mo bá ṣe jáde, ọ̀nà tí mo bá ṣe jáde táwọn ènìyàn bá ṣe rí mi, òun ni won a fi mọ̀ pé ilé ìré ni mo ṣe jáde wá. Ohun tí o mẹ́nu bà. Ohun tí mo mẹ́nu bà náà ni wípé bá bá ṣe ẹ̀ rin, oun láa ṣe ń ko ni. Bá bá ṣe ń múra dáradára, àwọn ènìyàn náà ó máa yẹ wá sí, wọ́n a ṣe pon wá lé. Ohun tí o fi sílẹ̀. Ohun tí mo fi sílẹ̀ náà ni wípé mo fi ìyẹ̀wù, ẹ̀rù àìbìkítà mo fi sílẹ̀.

Báwo, báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Bí mo ṣe máa ń gba iyìn náà ni wípé nígbà tí mo bá ṣe dáadáa boya mo ṣe nǹkan ni àbí pé a wà ní ẹnu iṣẹ́ tí mo ṣe dáadáa tàbí gẹ́gẹ́ bí ọmọ mo ṣe dáadáa láraa, láàárín àwọn ọmọ, àwọn ọmọ òbí mi, wón máa ń fún mi ní iyì títe mi.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O ti ń lẹ̀ ní ọdún tó lọ, ní ìgbà ọdún, ní àsìkò Kérésì ọdún tó lọ. Òun ní a ti jọ pàdé kẹ́yìn a jó rírà wa. Láti ìgbà náà, a ò tún ti fojú rinju àfi kí a bá ara wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa.

Báwo ni o ṣe ń lo ọjọ́ ojò? Báwo ni o ṣe ń lo ọjọ́ ojò? Bí mo ṣe máa ń lo ọjọ́ ojò náà ni wípé màá ní láti wà nínú ilé. Màá ní láti wà ní ilé. Tó bá jẹ́ ọjọ́ iṣẹ́ ni, màá dúró láti jẹ́ kí òjò kó dá. Kí n tó lọ, ohun tí ò ń ṣe nínú ilé, ohun tí mò ń ṣe nínú ilé náà ni wípé, màá sùn, màá fi ẹ̀gbẹ́ lélẹ̀, màá sùn nínú ilé. But, kí n tó fẹ̀gbẹ́ lélẹ̀, máa ti mu tea tàbí ògì i gbóná. Oun ti o ń mu, oun tí mo ń mu náà ni tea tàbí ògì i gbóná. Oun ti o ń wo? Oun tí mo ń wo náà ni, tí mo ń wo náà ni ape-- ọjọ́ òtútù yìí ó mú.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni pé láti lè láti lè jẹ́ kí iṣẹ́ náà kó gbòòrò kò di ńlá, kó lámiláka, kó di igi àràbà ńlá. Óun ni èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú. Láti lè jẹ́ kí iṣẹ́ náà kó di iṣẹ́ gidi láwùjọ.

Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí ó súnmọ́ ọ. Ọ̀nà láti ilé mi dé ọjà tó súnmọ́ mi ọ̀nà náà ó gba ìṣẹ- ẹ, bí ìṣẹ́jú ọgbọ̀n. Òun ni màá fi láti ilé mi dé ọjà tí ó súnmọ́ mi. Àdúgbò tí èmi ń gbé là ń pè ní àdúgbò Fítẹ̀. Ibi tí ọjà tó sì súnmọ́ mi wà, òun ni ọjà Olódó. Ọjà Olódó. Láti ilé mi sí ọjà Olódó, ìṣẹ́jú ọgbọ̀n péré ni. Òun ni láti ilé mi sí ọjà Olódó. Ìgbà mélòó ni ó ń gba? Òun náà ni mo ti sọ, ìgbà tí ó ń gbà náà ni pé ọgbọ̀n ìṣẹ́jú péré. Òun ni ó ń gbà. Ohun tí ó ń kọjá, ohun tí ó ń kọjá náà ni àwọn ènìyàn. Àwọn ènìyàn a máa kọjá. Mọ́tò, ọkọ̀, ọkọ̀ a kọjá. Ọ̀kadà náà a kọjá. Ẹni tí ó ń pàdé, ẹni tí mo ń pàdé náà ni àwọn ènìyàn tí wọ́n ń lọ, tí wọ́n ń bọ̀ àti àwọn ohun a mú ohun ìrìnsẹ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Bí mo ṣe máa ń bá wọn ṣiṣẹ́ ni on-- ni láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn, láti bá wọn ṣe, láti fọwọ́sowọ́pọ̀, láti bá wọn ṣiṣẹ́ kó ba lè ṣe, kó bá lè yá wa, ká bá lè yọrí sí ibi tó dára. Mo máa ń bá wọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àti ìrẹ́pọ̀.

Sọ fún wa nípa ibùdó ọkọ̀. Ibùdó ọkọ̀ ni ibi tí àwọn ènìyàn ti lọ máa ń wọ ọkọ̀ lọ sí oríṣiríṣi, oríṣiríṣi ìlú. Ibùdó ọkọ̀ ni ibi tí àwọn ènìyàn ti máa ń wọ ọkọ̀ lọ sí oríṣiríṣi ìlú. Ibi tí ó wà, ó wà ní ìwò roòdù. Ìwò roòdù la ń pe ibi tí ó wà. Ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀, ohun tí ó ń ṣẹlẹ̀ níbẹ̀ náà ni wípé ọkọ̀, àwọn ọkọ̀ wọ́n wà níbẹ̀, àwọn alùpùpù ọ̀kadà wọ́n wà níbẹ̀ tí wọ́n ń gbé èrò láti ibì kan lọ sí ìlú ibòmíràn. Àwọn ọlọ́jà náà wọ́n wà níbẹ̀ tí wọ́n ń ta ọjà fún àwọn ènìyàn tó ń lọ sí ìrìnàjò. Ìgbà tí ó ń lọ, nígbà tí mo máa ń lọ ni ìgbà tí mo bá fẹ́ jáde láti lọ wọ ọkọ̀ ni mo máa ń lọ.

Báwo ni o ṣe lo àkókò lójú ọ̀nà? Bí mo ṣe ń lo àkókò, bí mo ṣe ń lo àkókò lóju ọ̀nà náà ni wípé mo máa, mo máa lo àkókò mi dáadáa láti lè tètè dé ilé. Mo máa ń rìn kámọ́ kámọ́ kí n ba lè dé ilé lójú ọjọ́. Ohun tí ò ń gbọ́. Àwọn tí mo máa gbọ́ náà ni ohùn mọ́tọ̀, ohùn ọ̀kadà, ohùn àwọn ènìyàn. Ohun tí ò ń jẹ. Ohun tí ò ń jẹ làkókò ọ̀nà náà ni, màá ra ìpápátè bíi bisikíìtì, màá máa jẹ gbọ̀ wá sí ilé. Ẹni tí ò ń bá sọ̀rọ̀. Àwọn tí mò ń bá sọ̀rọ̀, àwọn, o lè jẹ́ àwọn akẹgbẹ́ mi tá jọ ń bọ̀ láti ibi iṣẹ́ tàbí àwọn ará àdúgbò.

Báwo ni o ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ? Báwo ni o ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ? Bí mo ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ náà ni wípé, máa ní láti paago mi, máa pa ẹ̀rọ ìmúlọ́wọ́ mi, máa pa. Nítorí pé tí mi ì bá pa, ojú mi ò ní kúrò nbẹ̀ láti, láti sinmi kúrò níbẹ̀. Ìgbà mélòó mo lè pa fún ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí kan kí n pa? Ohun tí o n ṣe, ohun tí mo n ṣe náà ni wípé màá fi ẹ̀gbẹ́ lélẹ̀ tàbí kí n máa ṣe àwọn iṣẹ́ pẹ́peẹ́pẹ́ bí ó ṣe níra tó. Bí ó ṣe níra tó náà ni wípé torí tí n bá ti fi, tí n bá ti mú dání, ó máa ń nira gan-an ṣùgbọ́n mo máa ń mú mora láti lè ṣe ohun tí ó yẹ kí n ṣe.

Kí ni ò ń wò nígbà tí o bá sùn ní ibòmíràn? Mo máa ń wò àyíká àti agbègbè ni mo máa ń wò nígbà tí mo bá sùn ní ibòmíràn tí kì n ṣe ilé mi. Ohun tí ó ṣe pàtàkì jù, ohun tí ó ṣe pàtàkì jù náà ni ààbò, ààbò ló ṣe pàtàkì jù fún mi. Ohun tí ó ń yọ lẹ́nu, ohun tó ń yọ mí lẹ́nu náà ni wípé ibi tí ò kín ṣe ibi tí mò ń gbé. Nígbà tí mo bá lọ sùn ibòmíràn, ẹ̀rù a máa bà mí, a máa bà mí torí mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀. Bí o ṣe èèyàn, bí mo ṣe, bí o ṣe èèyàn, bí mo ṣe yàn náà ni wípé bóyá mo lọ sí ibìkan tó sá lẹ̀, tí ilẹ̀ ṣú bá mi níbẹ̀, mi ò ní, mi ò ní nǹkan tí mo lè ṣe ju pé kí n sùnbẹ̀ lọ.

Ṣàlàyé bí a ṣe ń gbaradì fún àjọyọ̀ ńlá. Bí a ṣe ń gbaradì fún àjọyọ̀ ńlá náà ni wípé a máa láti, láti gbáradì. Bí a ṣe ń gbáradì fún àjọyọ̀ ńlá, òhun ni láti múra sílẹ̀ dé ọjọ́ náà bíi kí a ra aṣọ, ká ra bàtà, ká gba ọ́ọ̀lù, ká lọ, ká lọ sí ọ̀dọ̀ àwọn tí ó, tí ó mọ̀ kí àjọyọ̀ náà ó dùn fún wa láti, láti lè ṣe òun tí a nílò. Ohun tí a nílò náà ni, a nílò aṣọ, a nílò bàtà, a nílò ẹ̀hn ìpèsè fún oúnjẹ, ìpèsè fún mímu, ìpèsè fún ibi tí a ó dúró sí, ètò rẹ. Ètò mí náà ni wípé láti lè jẹ́ kí àjọyọ̀ náà ó ṣé ṣe. Ẹni tí ó ran ni lọ́wọ́. Àwọn tí ó ran ni lọ́wọ́ náà ni àwọn tí wọ́n máa, tí wọ́n máa bá ni dáná. Àwọn tí ó ń bá ni dáná, tí wọ́n ń bá ni tún ẹ̀hn, a, ẹ̀hn, àgọ́ ibi tí wọ́n fẹ́ lò, tí wọ́n á tún ṣe. Àwọn tó máa ran ni lọ́wọ́ náà nìyẹn.

Ṣé o máa na ara rẹ? Ṣé o máa na ara rẹ? Mi ò kí ń na ara mi o. Mi ò kí ń na ara mi. Kò, kò, kò sí bí mo ṣe lè na ara mi. Mi ò kí ń na, mi ò kí ń na ara mi rárá. Kò ṣeéṣe kí n máa na ara mi.

Sọ fún wa bí ọ̀nà jíjeun ń ṣe yípadà ní agbègbè rẹ. Iyípadà tó dé bá ọ̀nà jejeun ní agbègbè mi òhun ni wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní ìyá olóúnjẹ kan tó ń ta ọkà, ẹ̀bà, àwọn òkèlè, lóúnjẹ tí ó máa ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tá lọ ra àmàlà àti ewédú. Ṣùgbọ́n ní ìsinsi yìí, kosi iya olounje náà, kò tà àwọn nǹkan bẹ́ẹ̀ mọ́. Ẹ̀lọ́ mi ló wà níbẹ̀ tí wọ́n ti ń ta oúnjẹ, oúnjẹ àsìkò yìí bí ìrẹsì, àwọn ìrẹsì àṣẹpọ̀. Àwọn ẹ̀wùn, àwọn ìpápánu, snacks tí à ń pè ní snacks ni tó yí padà ní agbègbè mi. Ohun tí à ń jẹ tẹ́lẹ̀, ohun tí à ń jẹ tẹ́lẹ̀ ní bíi ọkà, àwọn òkèlè, ọkà, ẹ̀wùn, ẹ̀bà, àwọn ọbẹ̀ gbẹ̀gìrì, ewédú. Ohun tí à ń jẹ nísinsìnyí, àwọn tí à ń jẹ nísinsìnyí ni bíi àwọn ìpápáte tí à ń pè ní snacks, àwọn ẹ̀wùn continental, àwọn oúnjẹ, àwọn oúnjẹ bíi oúnjẹ òkè òkun, òun là ń jẹ nísìnyí. Kí ló dé tí o fi yí padà? Ohun tó dẹ́ tó fi yí padà náà ni ọ̀làjú, ọ̀làjú ló fà tí ó fi yí.

Sọ fún wa ìpinnu tí o kábà mọ̀. Sọ fún wa nípa ìpinnu tí o kábà mọ̀. Ìpinnu tí mo kábàmọ̀, òun ni ìpinnu wípé mo kúrò ní ìlú Ọ̀fà tí mo wá tẹ́lẹ̀ mo wá sí Ìbàdàn. Nítorí pé mi ò bá ti ní àǹfààní láti máa ṣe iṣẹ́ mi níbẹ̀ dáradára. Ṣùgbọ́n mo kúrò níbẹ̀ mo wá sí Ìbàdàn. Ohun tí o yàn. Ohun tí mo yàn náà ni wípé, tó bá jẹ́ pé mo wà ní ibi bẹ̀, kò bá tún dára sí ju bí ibi tí mo wà lọ. Ohun tí o mọ̀ nísinsìnyí. Ohun tí mo mọ̀ nísinsìnyí náà ni wípé, mo mọ ìyàtọ̀ gedengbe tó wà nínú pé kí n dúró sọ̀hùn àti kí n wà ní ìhín. Ohun tí o kọ. Ohun tí mo kọ náà ni wípé, tí--tí-- ọ-- ohun tí ọkan ènìyàn ba ti ro mọ́, kí ẹniyàn kó máa ṣe.

Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé, orin táwọn ọmọdé máa ń kọ náà ni, orin táwọn ọmọdé fẹ́ràn si láti máa kọ orin wòó, orin bí àwọn ìyá, orin bí ìyá. "Ìyá ló lùgbọ́wọ́ mi, ton tójú mi ní kékeré, ẹ̀yìn rẹ ló fi ń pàn mí, ìyá kú iṣẹ́." Ìgbà tí a ń kọ, ìgbà tí a ń kọ, gbogbo ìgbà náà ni a má ń kọọ́, gbogbo ìgbà ni wón le kọ́. Ẹni tí ó kọ́, ẹni tí ó kọ orin náà, ohun náà ni àwọn ọmọ, àwọn ọmọdé máa ma kọ fún ìyá wọn.

Báwo ni àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀, báwo sì ní ìsinsìnyí? Bá bí àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni wípé wọ́n á mú, wọ́n á kọ lẹ́tà, wọ́n á kọ lẹ́tà sí ara wọn, tí wọ́n bá nílò láti bá ara wọn sọ̀rọ̀. Wọ́n á kọ lẹ́tà, wọ́n á mú lọ sí ilé ìfi lẹ́tà ránṣẹ́ láti lè bá wọn fi lẹ́tà náà jíṣẹ́ fún ẹni tí wọ́n fẹ́ fi jíṣẹ́ fún. Ṣùgbọ́n nísinsìnyí, bá ṣe ń bá ara, bí àwọn èèyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀? Òun ni nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀, nípa ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Òun ní àwọn ènìyàn ṣe ń bá ara wọn sọ̀rọ̀ nísinsìnyí.

Sọ fún wa, sọ fún wa nípa ọjọ́ ọjà. Ọjọ́ ọjà ni ọjọ́ tí a yà sọ́tọ̀ láti nájà pẹ̀lú ara wa, láti nájà. Àwọn ìlú kéréje kéréje wọ́n á wá, wọ́n á darapọ̀ láti kó ọjà wá, láti kó ǹkan tí àwọn ènìyàn le rà fún ìgbàyè gbádùn wọ́n wá. Ọjọ́ wo, ọjọ́ ọjà, ọjọ́, ọjọ́ ìṣẹ́gun. Óun ni ọjọ́ tí a ń nájà. Ní ibí yi, ohun tí ò ń rà. Ohun tí mò ń rà náà ni ata, nǹkan oúnjẹ, nǹkan jíjẹ, aṣọ, nǹkan tí mo le wọ̀ sára tàbí bàtà. Ẹni tí ò ń rí. Àwọn tí mò ń rí náà ni àwọn tó, tó, àwọn, àwọn tó ń tajà àtàwọn tí wọ́n ń ra ọjà àwọn ènìyàn. Òun náà là àwọn tí mò ń rí.

Báwo ni eró ẹ̀rọ tuntun ṣe yí iṣẹ́ tí o gbà padà? Bí ẹ̀rọ tuntun ṣe yí padà ni wípé bá ti ń ṣe é tẹ́lẹ̀ kọ́ ni à ń ṣe iṣẹ́ náà nísinsìnyí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, iṣẹ́ afúnilógun afúnni ní abẹ́rẹ́. Tá n bá ti ó ní, tá n bá ti, tá n bá ti, to bá ti rẹ ni, wọ́n a máa, wọ́n a máa ṣe kí ni, agbo, òhún ni wọ́n máa ń fún ni ṣùgbọ́n ní ayé ìsinyìí, ní ẹ̀rọ tuntun, ó fàyè gba abẹ́rẹ́ gígùn àti òògùn fífúnni, ó sì fàyè gba ká ṣe àyè wò kó tó di wípé a mọ ǹkan tí ó kan. Ohun tí ó rọrùn, ohun tí ó rọrùn náà ni wípé ó jẹ́ kí ẹ̀ ìlera kó, kó, kó, kó, kó, kó jọba láàárín àwọn ènìyàn. Ohun tí ò ní rà, ohun tí ò ní rà níbẹ̀, kò sí nǹkan tó ní rà níbẹ̀.

Báwo ni o ṣe mọ ilé? Bí mo ṣe mọ ilé náà ni, màá mú, bíríkì, sìmẹ́ǹtì àti iyẹ̀pẹ̀ àti omi. Màá fi sínú, màá bu omi, iyẹ̀pẹ̀ àti sìmẹ́ǹtì, màá pòòpọ̀, màá fi omi, màá fi ṣí. Ọjọ́ wo, ọjọ́ ọdún tó lọ. Ibi tí o ti ń bẹ̀rẹ̀, ibi tí mo ti ń bẹ̀rẹ̀ náà nípa bíbu sìmẹ́ǹtì àti iyẹ̀pẹ̀ àti omi láti fún wọn papọ̀. Ohun tí ó nira, ohun tí ó nira níbẹ̀ náà ni láti fi iyẹ̀pẹ̀ láti fi rẹ́ ilé.

Ṣàlàyé bí agbègbè rẹ ṣe rí ní àṣálẹ́. Agbègbè mi máa ń rẹwà ní àṣálẹ́ nítorí pé a máa ń ní iná níbí yìí tí kò bá sí ina gan àwọn ènìyàn ní ohun tí ó rọ́pọ̀ iná tí à ń pè ní solar wọ́n ni ní ilé wọn. Bá bá ti tán, agbègbè wa á mọ́lẹ̀ rokoso ní àṣálẹ́. Àwọ̀, àwọ̀ tó dára òhun ni ó máa ń mú wá. Ẹni tí ó wà lóde, ẹni tí ó wà lóde àwọn ènìyàn, gbogbo àwọn ènìyàn tán máa wà ní ìta nítorí pé ojú ọjọ́ ó se rokoso láti rí.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? O ti n lọ bí ọdún márùn-ún, ọdún márùn-ún sẹ́yìn. Oun ni mo ti kẹ́yìn lo si ilee ìkàwé ọdún kárùn-ún sẹ́yìn. Oun ni mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé ọdún márùn-ún, ọdún márùn-ún ṣoṣi. Ọdún márùn-ún sẹ́yìn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mi ò fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Oúnjẹ tí ò bá kí n ṣe èmi ni mo sè é, mi ò kí n fẹ́ràn láti jẹ ẹ́ nítorí pé mi ò mọ omi táa fi sè é, mi ò mọ àyíká táa ti dá iná náà, mi ò dẹ̀ mọ àwọn èròjà ohun tí a fi ṣe oúnjẹ náà. Nítorí ìdí èyí, òun ni mi ò ṣe fẹ́ràn oúnjẹ rírà jẹ ní òpópónà.